Ṣé o máa ń kọ àwọn ẹlẹ́wọ̀n dáadáa? Ṣé o máa ń ka àwọn àdéhùn wò dáadáa? Héé! Aye ń bàjẹ́ o. Àmọ́na tètè bo, aye ń dáru o.